Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Nígbà tó jìnnà sẹ́yìn, mo rìn pẹ̀lú ọkọ̀ ojú irin láti, Agege dé Oshodi. Lẹ́yìn ìgbà náà, mo tún lọ pẹ̀lú àwọn ọmọ mi tí a rìnrìnàjò pẹ̀lú ọmọ àti ìyàwó láti ìlú Èkó, láti Agege lọ sí ìlú Ìbàdàn, padà lọ sí ìlú Èkó lẹ́yìn ìgbà tí a ṣe gbogbo nǹkan tí ó gbé wa lọ sí ìlú Ìbàdàn. Ní ìgbà kan sẹ́yìn náà, mo tún lo ọkọ̀ ojú irin èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ sí Èkó tí à ń lo ike owó fún láti, Lagos Island ní Levantis lọ sí Festac.

À, ó yẹ ìgbà tí mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi ò lóǹka lójúmọ́. Nítorí pé ó jẹ́ ọ̀nà tí mo máa fi ń gba èṣì ní ibikíbi ní òrèkòrè nígbàkúùgbà. Nídìí èyí, mo lè wò tí bá wò ní àárọ̀ taba ká a máa tó bí ìgbà Ògún sí Ọgbọ̀n tí mo máa ń wò ní àárọ̀. Tó bá dẹ̀ tí di ní ọ̀sán náà tí mo bá tún ti ráyè, màá wò ó kín n tó tú padé padà. Tó bá dẹ̀ sí ti di àṣálẹ́ náà kó tó dèn pé mo sùn, màá wò ó kín n wo nǹkan tuntun tàbí ìròyìn tàbí àfir ànṣẹ́ tí wọ́n bá tẹ̀ síi mi.

Àwọn Yorùbá bọ̀ wọ́n ní àlàáfíà kì í ṣe ohun àfi ṣeré. Ẹni tí ó bá ní àlàáfíà, òun ló ní ohun gbogbo. Ohun gbogbo tó sì kan owó àti àwọn nǹkan tó kù. Àlàáfíà ju owó lọ, nítorí ẹni tí ò ní àlàáfíà kó ní owó gan-an nígbà mìí kò ní rántí owó. Nígbà mìí siture tó jẹ́ pé owó kò ní lè ká àìsàn tí àìní àlàáfíà tó máa dá lẹ̀ tí èèyàn ò bá kí èsì ṣe àkíyèsí sí ara ẹ̀. Nítorí idi eyi, òun ló fi jẹ́ pé mi kì í fi ìtọ́jú ara mi ṣeré. Bí mo bá jí láàárọ̀ kùtùkùtù tí mo ti dúpẹ́ fún Eléédùà, tí mo ti gbé àwọn ọmọ àti aya tí a ti gbàdúrà fún Eléédùà adẹ́da, màá mu omi, gbogbo wa náà a máa mu omi kí inú wa lè rọ̀, kí gbogbo nǹkan lè lọ ní rètò ní ago ara. Lẹ́yìn tí mo bá mu omi tán, ta bẹ̀rẹ̀ sí ní máa tún gbogbo ilé ṣe. Tí ó bá jẹ́ pé ọjọ́ tí iṣẹ́ ò pọ̀ fún mi ni, mo máa ṣe eré ìdárayá díẹ̀ fún bí ìgbà, ẹ̀, ìṣẹ́jú mẹ́wàá. Mì dẹ́ kí ń fi oúnjẹ tó ní adùn tí ó máa ń ṣe ara lóore, mo kì í fi ń ṣeré. Mo máa ń jẹ àwọn oúnjẹ tí ó máa ń ṣara lóore nítorí, ẹ̀, ìtọ́jú ara ó ṣe koko. Bẹ́ẹ̀ ni mo ṣi-- ni máa ń lọ sí ilé ìwòsàn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi láti lọ ṣe àyẹ̀wò ara wa kí àìsàn má bà dé wa mọ́lẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bí à n tí ń tún nǹkan ṣe, torí pé láti kékeré tí a tí ń dàgbà bọ̀ ni mo ti fẹ́ràn láti máa ti ọwọ́ bọ nǹkan tí à ń lò nílé bíi àwọn ẹ̀rọ amóhùnmáwòrán, ẹ̀rọ amóhùn nìkan àti gbogbo àwọn nǹkan tí ó jọ mọ́ ẹ̀rọ amú omi tùtù àti mú oúnjẹ pẹ́. Gbogbo ẹ ni mo máa ń dọ́gbọ́n tọwọ́ bọ̀. Bí ẹ ni pé kí á kọ ǹkan mọ́ ǹkan náà, kí á tún ǹkan ṣe ní inú ilé, gbogbo ẹ ni mo ti máa ń ṣe láti kékeré, òhun ló ti wá mọ̀ mí dàgbà. Mo ní àwọn èròjà tí wọ́n fi ń tún ǹkan ṣe gan ní ilé tí mo máa ń lò, nítorí wípé kí àwọn ọmọ náà kí wọ́n lè máa fojú sí i. Kò ń ṣe gbogbo ǹkan tí kékeré tí ó bá bàjẹ́, òhun la máa lọ máa pe àwọn tí alátùnṣe wá láti ìta tí wọ́n máa wá gbowó iyèbíye ní ọwọ́ wa.

Mo máa ń lo etí ìgbọ́ òní okùn ní ọ̀pọ̀ ìgbà, nítorí òhun ni mò ń fẹ́ràn jù. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà náà tí mo bá ti ń lò ó, ó máa ń rí bákan nítorí láìpẹ́ ó máa ń já. Tó bá sì ti já bẹ́ẹ̀ yẹn, kì í ní ìwúlò mọ́. Òhun ló wá jẹ́ kí n yí sí òní Bluetooth tí mò ń lò nísìnyí láti máa a gbọ́ ọ̀rọ̀. Nítorí pé òhun kò ní ìwúlò okùn, ó dà ṣe fi pamọ́ láì sàbà hun.

Ìlànà ìpolówó mi jẹ́ ìlànà ìpolówó tí ó ń bẹ ní orí social media bíi WhatsApp. Mo máa ń polówó ní orí ẹ́ tí àwọn èèyàn bá fẹ́ ìpolówó, nítorí pé ọ̀pọ̀ èèyàn ló máa ń wo nǹkan tí mo bá tẹ̀ ránṣẹ́ sí orí ẹ́, ìyẹn status lọ́pọ̀lọpọ̀ igbà tí mo bá ti tẹ̀ ǹkan ránṣẹ́ sí orí ibẹ̀. Bẹ́ẹ̀ ni mò ń máa ń lo Facebook náà láti ṣe ìpolówó. Ọ̀pọ̀ igbà náà mo máa ń lo X, bẹ́ẹ̀ ni mo sì máa ń lo Instagram náà láti ṣe ìpolówó. Mo ní èrò láti lọ sí orí TikTok náà láti lọ máa ṣe ìpolówó ṣùgbọ́n kò tíì sí àǹfààní fún mi láti dé ibẹ̀.

Láti jẹ oúnjẹ alẹ́, ó mọ́ mi lára kí n tètè máa jẹ oúnjẹ alẹ́ ní bí i aago méje sí aago mẹ́jọ ó pẹ́ jù. Kì ń ṣe pé bóyá èmi náà lò mọ́ kí n máa jẹun lákòókò bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti gbé ìyàwó mi, kò ń fi àkókò ṣeré. Itò rí, ó fẹ́ràn kí a tètè máa jẹun kí a lè bá tètè sùn. Ìdí nìyí tí a fi máa ń tètè jẹun. Ó sì fẹ́ràn rẹ̀ nítorí pé kí gbogbo oúnjẹ tí ó wà nínú náà kí ó lọ sí sálẹ̀ kó tó dì pé a máa sùn. Ìyẹn ó pẹ́ títí aago mẹ́sàn pẹ̀lú àwọn ọmọ.

Èmi kìí kò fẹ́ràn láti máa mu oogùn ní ojoojúmọ́ àfi tí ó bá jẹ́ oogùn ìbílẹ̀. Òogùn ìbílẹ̀ dẹ́ kẹree, ewé àti egbò lásan ni. Mo lè máa lọ lọ́nà kí n rí ewé tí mo rí pé ó wúlò, kí n ja kí n máa jẹ́ bí ewé àbàmodà tàbí ewé ewúro tàbí ewé efinrin. Ṣùgbọ́n tó bá ti bọ́ sí oogùn òyìnbó tàbí abẹ́rẹ́ èmi ò fẹ́ràn rẹ̀ rárá. Nítorí pé mo mọ̀ wipé gbogbo kẹ́míkà oríṣiríṣi ni wọ́n ti máa kó papọ̀ tí ó sì ma ń ba àgọ́ ara jẹ́.

Òwúrọ̀ lọ́jọ́ ẹni máa ríre o. E Ẹni máa ríre o, wá ṣe báa ò wúrọ̀. Òwúrọ̀ lọ́jọ́ ẹni máa ríre o. Ẹni máa ríre o, wá ṣe bá òwúrọ̀. Òwúrọ̀ lọ́jọ́. Ìdí nìyí tí ó fi jẹ́ ní wípé mi fẹ́ràn àwọn oúnjẹ tí ó máa ń le, tí ó máa ń pọ̀ jù. Àwọn oúnjẹ fẹ́ẹ́rẹ́fẹ́ tí ò wúwo, òhun ni mò maa ń fẹ́ràn. Bí i ká jẹ búgàn, ìyẹn tí ń ṣe búrẹ́dì pẹ̀lú ẹ̀wà tàbí pẹ̀lú ẹyin tàbí pẹ̀lú bọ́tà, kì n sì mú tea lé lórí. Tàbí kí a jẹ dòdò díẹ̀ pẹ̀lú ẹyin díndín. Tàbí kí a jẹ ìrẹsì pẹ̀lú ọbẹ̀ àti dòdò tàbí ìrẹsì àti ẹ̀wà tàbí kí a jẹ popuff, ìyẹn àkàrà pẹ̀lú tea.

Àwọn Yorùbá bọ̀ wọ́n ní, "A bèrè ọ̀nà kìí ṣìnà." Bí àlejò tó bá wọ ìlú tuntun, ẹ̀tọ́ ni fún un ní àti bèrè ọ̀nà ní awo àwọn ará ìlú ọ̀ún tí ń gbé níbẹ̀. Ṣùgbọ́n nígbà tí èèyàn ò bá bèrè ọ̀nà tó bá wò n pé òun mọ̀, ó mọ̀, ó mọ̀, ó mọ̀ jù, òní towun á ṣìnà. Ìdí nìyí tí ó fi jẹ́ ní wípé bí mo bá ń lọ síbi tí miò dé rí, tí mi ò mọ̀nà, mo máa ń beèrè ọ̀nà ní ọwọ́ ará àdúgbò ọ̀hún. Kò sí bí ó ṣe lè rí bó jẹ́ ọwọ́ ọmọ kékeré ni ó wà tí mo rí, màá bèerè lọ́wo ẹ̀, màá beèrè ọ̀nà lọ́wo ẹ̀ kí n má ba ṣìnà tàbí sọnu ítorí pé èèyàn ò mọ̀ ǹkan tí ó lè dà sílẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lẹ́rù fún ìlera. Nítorí pé ìlera ni ọrọ̀, ìlera ni owó, ìlera ni àìkú, baálẹ̀ ọrọ̀. Ìlera ni máa ń mú ni ṣe gbogbo ètò tí èyàn ń gbìmọ̀ láti ṣe, yànjú.

Èmi kò ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, nítorí láti kékeré ni mo ti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí mo ti máa ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, ó sì ti mọ̀ mi lára. Nítorí pé a máa ń ṣe ìdíje ní kékeré. Ìdí nìyí tó fi jẹ́ pé tí mo bá wà níwájú èèyàn àfi tí mi ò bá fẹ́ sọ̀rọ̀, ǹkan tí ó bá ti wù mí sọ̀, mo máa sọ. Kò sì ní sí ìrora kankan ní ìdí ọ̀rọ̀ sísọ náà àfi tí kò bá wù mí sọ̀. Ǹkan yìí náà dè ni mo fi ń kọ́ àwọn ọmọ mi kí wọ́n lè máa sọ̀rọ̀ láìsí ìrora. Ìdí nìyí tí àwọn náà fi bọ́ sí àwọn ikọ̀ ẹgbẹ́ tí wọ́n máa ń ṣe ìdíje ní ilé ìwé kí àyà wọ́n lè kí i, kí wọ́n mọ bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ tí àsìkò náà bá dé.

Mo máa ń fi èèyàn ṣọ̀rọ̀ dáadáa bí àwọn Yorùbá ti bọ̀. Ni pé ẹni tó bá fẹ́ dépo gíga tàbí tó bá fẹ́ di oní owó ní ayé, a kọ́kọ́ fi ènìyàn ṣọ̀rọ̀. Nítorí ènìyàn ni máa ń gbé ni dé ibi gíga. Ìdí nìyí tó fi jẹ́ pé mo máa ń pàdé àwọn ọ̀rẹ́ mi ní gbogbo ìgbà tí ayé ẹ bá ti yọ̀. Àná alána, mo ì pàdé àwọn ọ̀rẹ́ mi bí mẹ́rin ní ibi ibùjókòó wa tí a jọ ṣeré, tí a sì fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láàárín ara wa kí ìgbéga àti ìrẹ́pọ̀ lè bá wọnú ayé wa.

Ẹ̀ mi kì ń fi ọjà mi ṣeré. Tí mo bá ní ọjà, mo máa ṣe àtúnṣe, mo máa nùú, mo máa gbe sí oríta, mo máa fi lọ gbogbo àwọn èèyàn tí ó wà ní àyíká mi tí wọ́n wà ní agbègbè mi. Bẹ́ẹ̀ ni máa tún gbe sí orí Íńtánẹ́ẹ̀tì nítorí pé kí àwọn aràjà tí wọ́n sì ní ìtòsí mi kí wọ́n lè ní àǹfààní láti rí i. Tí ó bá sì wù wọ́n, kí wọ́n sì gbowó wá kí a ní ìbájọ ṣe ní orí ẹ.

Èmi kò kádùn láti ní àwòrán ní ara, àmọ́ ó máa ń dùn mọ́ mi tí mo bá ríi ní ara àwọn ẹlòmíràn. Mo máà ń kádùn ẹ̀, mo sì máa ń yìn wọ́n tí àwòrán náà bá dà. Àmọ́ ní ara tèmi, ó kù ni kì í ṣe.

Èmi ò fẹ́ràn láti jókòó nílẹ̀ ní ìrù ọkọ̀ òfurufú nítorí wípé ta bá wà ní ibi fèrèsé, ǹkan kíǹkan ni ó lè ṣẹlẹ̀ kí àbúru má bàá ṣe olúwaẹ̀. Nítorí wọ́n sọ pé, orí tó bá máa jẹ́ kó ni kó wà ní inú ọkọ̀ òfurufú, a yọ orí síta, a jẹ kú.

Bẹ́ẹ̀ni, mo gbogbo àdúgbò tí mo máa ń gbé ni mo máa ń ṣe ìwádìí àwọn ará àdúgbò, àwọn alájọgbé. Nítorí pé èèyàn mọ̀ ọ́ lá, èèyàn mọ ilẹ̀ tí ó lè mọ́ ọ̀la tàbí ilẹ̀ tí ó lè ṣú ọ̀la tí ó máa wá fa lílò pé kí ẹ mọ̀ àbí kí ẹ rí èèyàn kan lára àwọn aládúgbò yín láti ṣe nǹkan fún yín. Nítorí ìdí èyí àti ìdáàbòbò, gbogbo wa tí a wà ní àdúgbò tàbí agbègbè náà ni mo ṣe máa ń mọ àwọn ará àdúgbò mi. Ní ẹ̀ẹ̀kan sí i, mo mọ gbogbo àwọn ará àdúgbò mi.

Tí mo bá sín, mo máa ń fi ọpẹ́ fún eléèdúúmàre ni. Ítorí mo mọ̀ pé ara mi yí láti òdì kan sí ìkejì, tí kò bá kì ń ṣe eléèdúúà, ó lè yí sí ibi tí èèyàn ò lè rò. Ọlọ́run má jẹ kí a rí lábùrú.

Nígbà mìíràn mo máa ń kọ orin kẹ́lẹ́kẹ́lẹ́, àgàgà tí ó bá jẹ́ pé orin tí mo mọ̀ dáadáa. Ṣùgbọ́n tí mo bá mọ orin dáadáa tí mo kádùn ún, mo máa ń kọ ọ́ pẹ̀lú ariwo tàbí ohùn òkè kí a má ní pé ariwo nítorí àgbàlagbà ọ̀kọ̀lé dédé máa pariwo.

Tí a bá ní kàfì kan we íkẹ́jì nínú coffee àti tea, tea ni èmi fẹ́ràn jù nítorí pé coffee jẹ́ nǹkan tí ó máa ń mú orí fọ́ mi tí mo bá ti lò. Agaga to ba jẹ n pe caffeinated ni nítorí láti ìgbà tí a ti wà ní ilé ìwé gíga tí a ti ṣe ìdánwò nígbà kan rí tí ó fi jẹ́ pé mo lo coffee ọ̀hún láti gbáradì fún ìdánwò ní ọdún náà tí ilẹ̀ fi ṣú tí ilẹ̀ fi mọ́. Mi ò sùn báyìí, ojú mi ò kan òórùn. Àmọ́ nígbà tí ó máa ku bí ìṣẹ́jú mẹ́wàá sí ogún sí ìgbà tí ìdánwò náà máa bẹ̀rẹ̀ tí a máa wọ ilé ìdánwò, òun ni oorun náà bá dé. Nígbà tí mo ṣá bàjà bàjà bàjà tí mo fi omi fọ ojú mi ni ó bá di pé a wọnú ilé ìdánwò náà kí a bẹ̀rẹ̀, òun ni gbogbo orí mi ló fẹ́ fẹ́ pẹ̀lú atẹ́gùn tí mi ò rántí gbogbo nǹkan tí mo kà mọ́. Láti ọdún náà báyìí ni mo ti jẹ́jẹ́ ní pé kò sí bí ó ṣe lè rí èmi àti coffee àti pínyà. A fi kí n mu tea ni báyìí, nǹkan tí mo kádùn nìyẹn.